Ṣé o mọ bí a ti ń tún àwọn nnkan ṣe? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń tún àwọn nnkan ṣe. Gẹ́gẹ́ bí ọmọkùnrin, ó ṣe pàtàkì láti kọ́ bí a ti ń tún àwọn nnkan ṣe, ní pàtàkì jùlọ àwọn ohun èlò ilé. Boyà àwọn ohun èlò tó níí ṣe pẹ̀lú iná tàbí bí àwọn ohun èlò ẹnu ilẹ̀kùn. Àwọn tó jẹ́ pé ọlọ́mọkùnrin lè sáré ṣe, boya ka fi spana sáré tun ṣe àbí screwdriver àbí kákọ́ sáré iyẹ̀lú, sáré yẹ̀wò.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohun? Bẹ́ẹ̀ni, mo máa ń lo àwọn ẹ̀rọ ìrànlọ́wọ́ ohun bí àpẹẹrẹ ẹ̀rọ tí a fi ń lo ata tá a ń pè ní blender, mo máa ń lo bóyá manúal ni o àbí eléyi tò dúndún náà àti ẹ̀rọ tí a fi ń gẹrun. Oríṣìíríṣìí àwọn ẹ̀rọ tó lè mú ayé rọni lọ́rùn láti gbé lò wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀pọ̀lọpọ̀

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Ìmọ́lẹ̀ ti òwúrọ̀ ò ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀, ní pàtàkì jùlọ èèyàn lè rína jáde ṣeré bọ̀rẹ́ sọ̀rọ̀. Ìmọ́lẹ̀ òwúrọ̀ ló ṣe pàtàkì jù o, òun ni èmi sì fẹ́ràn jù. Ìmọ́lẹ̀ òwúrọ̀ kùtùkùtù ò dára lọ́pọ̀lọpọ̀

Irú bàtà wo ni o máa ń wọ̀? Bàtà tí a pè níbi cover shoe iyè àwọn tó bo ẹsẹ̀, bàtà tó tún jẹ slippers tí a lè wọ̀ jáde, dè bátà tó jẹ sneakers àwọn tí a lè wọ̀ torí àwọn bóyá àwọn ṣòkòtò gbọ́rọ àwọn jíí ẹ̀ ayé ìsìn. Sé iṣẹ́ àwọn bàtà tó bá ti dára tó gbayì, tó gbayì, tó bá ye, tó bá gbà mú.

Ṣé o máa ń gba àwọn ẹ́mẹ́ẹ̀lì àwúlò? Ṣé o máa ń gba àwọn ímeèlì àwúlò? Bẹ́ẹ̀ni o, àwọn ímeèlì kan wà tí o bá wọlé tí ò wúlò, ṣùgbọ́n mo ti tẹ́ ẹ, à mọ́ ti ṣe àwọn nǹkan kan lórí méèlì náà tí ẹ kú tó bá ti ẹ̀ wọlé, á wà ní spam, kò ní farahàn, notification ò ní farahàn kí ó wà ní ẹgbẹ́ kan ni títí di ìgbà tí mo bá ráyè láti wò ó àbí tó bá ṣeeṣe kó delete dànù fúnra rẹ̀.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ àpamọ̀ lẹ́rìń? Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Àwọn àlọ́ tó ní ṣe pẹ̀lú ajá, ijapá tí ó jẹ́ àwọn àlọ́ igbani. Ó ní, ó ní ọ̀pọ̀lọpọ̀ ìtàn tó kọ́ni lọ́gbọ́n, ní moral nínú tó pọ̀ lọ́pọ̀lọpọ̀. Àwọn ohun tí a ní láti ṣe tó jẹ́ ọ̀nà ọgbọ́n. Mo fẹ́ràn rẹ̀ o lọ́pọ̀lọpọ̀.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Ní ibi iṣẹ́ mo se máa ń dáhùn fóònù ní pé ní ọ̀pọ̀ ìgbà fóònù mi vibration ló máa ń wà kò kí ń kọrin jáde so that kò ní jẹ́ ìdíwọ́ fún àwọn ẹlòmíràn. Ṣùgbọ́n ní ìgbà ọ̀sán tàbí ní ìgbà kankan tí ó bá ti pé tí ó bá ti vibrate mo máa ti gbọ́, máa ń gbìyànjú láti gbe.